Kò sí ibi, kíbi tí èèyàn ò tí ì lè kojú ìṣòro nínú ayé. Ìgbà mìíràn a máa wá láti ibi iṣẹ́, ìgbà mìíràn a lè máa wá láti ilé ẹ̀kọ́ àbí inú ẹbí. Kò sí ibi tí ìṣòro ti le dòjù kan ni. Hmm, ǹkan tó wà nínú kí eeyan má kojú ìṣòro ní ibi iṣẹ́ ni wípé, wà á mọ àwọn ọba ara ẹ, o ní ṣe ju ara ẹ lọ. Kò sí ìgbà tí ìṣòro ò lè dé bá yán Kò sì sí àkókò tí èèyàn ò lè kojú ìṣòro. Ìkankan ṣe ó tó gbọ́dọ̀ mọ̀ ni wípé, o gbọ́dọ̀ mọ íwọn ba ara ẹ. Kí ni ó tó? Kí ni ó tó? Wà á gbé wọn lórí àyẹ̀wò, bó ṣe tó bí tó. Kòn sé pé kí ẹ̀yàn kan wá lù ẹ́ bó ṣe. Tó bá mọ̀ pé nǹkan yìí ìwọ ló jẹbí, àbí èè, ẹ̀sùn tó fi kón ẹ́, o mọ̀ pé ìwà tó lè ṣe ni. Nkân tí ó ti dájú ní kó ní ísúrú, kò jẹ́ kí gbogbo ẹ kó ré kọjá. Tí gbogbo nǹkan bá ti dán, ìgbà yén ló mà tó mọ ìgbésẹ̀ tó kàn tó máa gbé.

Ọ̀rọ̀ ńlá léyìí o. Ó ti jẹ́ pé kò sí oúnjẹ kan tí ẹnu mi ò pọ̀. Oúnjẹ tí màá jè ní oúnjẹ tí mo fẹ́ràn jù a máa jẹ́ ìrẹsì, ẹ̀wà àti òhún ọ̀gẹ̀dẹ̀ díndín tí a máa ń pè ní dòdò. Tí òhún èèyàn bá, tí mo bá rí irú oúnjẹ yìí, ẹnu mi máa ń dùn, ara mi sì máa ń yá yátọ̀. Ìdí nǹkan tó wà níbẹ̀ ni pé ewokan wà níbẹ̀ tó yẹn pé èèyàn ò gbọdọ̀ se dòdò kó tó dín, kó tó se ìrẹsì. Àìjẹ́bẹ́ẹ̀, ó máa jẹ dòdò tán kí ìrẹsì tó jiná. Èyí ni nǹkan tí mo rò pé èèyàn nílò láti kí èsì tí wọ́n bá ń ṣe irú oúnjẹ yìí. Ìkọmi to tó máa ń bẹ̀rẹ̀ ni pé ẹ̀wà máa ń pẹ́ jiná.bẹ́ẹ̀, èèyàn ò gbọdọ̀ ní ìṣòro dáadáa fún oúnjẹ bẹ́ẹ̀. Ọúnjẹ tí mo dúró ń kọ mi fẹ́ràn jù ni.